Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà mo fẹ́ lè sọ pé orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ ǹkan jù láti ìgbà tí mo ti gbọ́n jù àti láti ìgbà tí a ti bọ́ sí ayé ọ̀la jù. Wàá bàjúlọ̀ nígbà tí mo fi máa parí ilé ẹ̀kọ́ fáfitì, ìyẹn ilé ẹ̀kọ́ gíga. Ǹkan tí mo máa ń ṣe ni pé mò ń fi ìmọ̀ kún ìmọ̀. Báwo ni mo sì ṣe ń ṣe báyìí? Àti kẹ́kọ̀ọ́ lórí Íńtánẹ́ẹ̀tì, òun ni mò ń lò. Ọ̀nà ìgbà kẹ́kọ̀ọ́ lórí Íńtánẹ́ẹ̀tì máa ń jẹ́ kó ya mi lára láti fẹ́ fi ìmọ̀ kún ìmọ̀ tí mò ń ní tẹ́lẹ̀. Ó sì máa ń rọ mí lọ́rùn láti bèrè àwọn ǹkan tí ó bá rú mi lójú láìṣẹ́ pé mò ń tijú àbí mò ń bẹ̀rù ohun tí wọ́n lè sọ nípa mi. Àbí kí ẹnìkan fi mí ṣe yẹyẹ pé, à, mí ò ṣe mọ̀ n tó, tó kéré báyìí. Orí Íńtánẹ́ẹ̀tì máa ń mú kí ènìyàn lè farabalẹ̀ ṣèwádìí n tó bá fẹ́ nígbà tí ó bá to àsìkò fún un tàbí tí ó bá jẹ́ àsìkò tó yàn láàyò fúnra rẹ̀. Ní báyìí, ó ti wá mọ́ mi lára gan-an pé ó jẹ́, pé ó jẹ́, tó jẹ́ pé kí n tó ṣe àríyànjiyàn nípa ohun kan tàbí kí n tó lo ọ̀rọ̀ kan tàbí kí n tó lo gbólóhùn kan nínú rírú ọ̀nà, màá ti lọ sèwádìí dáadáa, màá ti lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Ó sì máa ń mú kí ǹkan rọrùn fún mi. Ó sì máa ń jẹ́ kó dàbí pé mo mọ̀ gbogbo ǹkan. Àwọn ènìyàn tí a máa ń sọ, wọ́n máa ń sọ pé, "Hmm, Prof." iyẹn ọ̀mọ̀wé ni, ẹni tó mọ̀wé jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ, oríṣiríṣi orúkọ ni mo ti gbà lọ́wọ́ àwọn ènìyàn. Ìdí nìyí sì ní pé ǹkan tí a jọ fe máa sọ̀rọ̀ le lórí, mi ò kọ́ni ṣe bí ó pé. Màá ti lọ yẹ̀ ẹ́ wò lórí Íńtánẹ́ẹ̀tì. Ìdí nìyẹn tí a fi ní fọ́ọ̀nù ẹ̀rọ alágbèéká wa tí ó fi ṣe ṣe fún ẹ ní jẹ́ pé tí a bá ti lè tẹ̀ síbẹ̀, ǹkan ta nílò yẹn máa jáde lórí ẹ̀rọ ayélujára. A sì ti tètè rí n tí à ń wà níbẹ̀ nígbà tí a bá ti tẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ sórí ìkọ́ni ní ọ̀nà ìbéèrè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tí mo sì fi ń ṣiṣẹ́ ṣe, orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ wọn. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti rí wọn tí mo sì bẹ̀rẹ̀ sí fi pa ọ́ dà díẹ̀díẹ̀ tí mò ń lo inú gbèsè ayé mi. Ìdí nìyẹn tí jẹ́ pé kì í ṣe iṣẹ́ kan péré ni mo kọ́ ń gbójú lé. Oríṣiríṣi ọ̀nà ni ibi tó wó ti ń wà. Orí Íńtánẹ́ẹ̀tì náà ni mo sì ti pàdé ilé tí mò ń ṣe náà torí láìsí Íńtánẹ́ẹ̀tì kò sí bí mo ṣe máa pàdé rẹ̀. Àrà ìwádìí tí mò ń ṣe tí mo sì fi ń kẹ́kọ̀ọ́ lórí Íńtánẹ́ẹ̀tì nìyẹn.

Tí n bá dúró de nǹkan, bóyá mò ń retí kí ẹrù mi dé láti ibi tí mo ti béère fún iyẹn lórí Íńtánẹ́ẹ̀tì, lórí àwọn ilé ìtajà lórí Íńtánẹ́ẹ̀tì. Láàárín àsìkò náà, mo lè tí máa múra àwọn ibi tí máa kó àwọn ẹrù náà sí. Mo lè tíí ṣetó ibi tí, tí ẹni tí ó máa gbà á tí ó ti máa lọ gbà á. Mo sì le ṣe tó pé tí mo ì bá sílè ẹni tí ó máa lọ gbà á, iye owó tó máa san, ìyẹn tí wọ́n bá máa san owó rárá tí mo ì bá ti san owó sílẹ̀ àti àwọn eto inu ilé àti boya ibi ìtajà mi tí máa ti kó gbogbo re àwọn ìṣètò tí mo ti máa ń ṣe lẹ́ẹ̀ ni yẹn tí mo bá tí ń dúró de ọjà mi. Bó sì jẹ́ pé oúnjẹ náà ni mò ń dúró de, mo sì máa rí pé gbogbo ohun tí mo fẹ́ ṣe mo ti parí rẹ̀. Papa julo lo ní wíwẹ̀ tó bá jẹ́ oúnjẹ àárọ̀. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé mo máa ń fẹ́ kóko we kí n tó wá jẹun. Ní ọ̀pọ̀ ìgbà yóò sì jẹ́ pé tí n bá fẹ́ jáde nírú ǹkan naa máa ń ṣẹlẹ̀. Mi ò kí ń fẹ́ kí ń jẹun kí n sì lọ ilé ìwẹ̀ kí n tó sèwà máa jáde. Mo máa n fẹ́ kó jẹ́ ǹkan iparí kí n ti ṣe ohun tí mo fẹ́ ṣe, ọ̀ṣọ́ irun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n tó dúró ki oúnjẹ jìnnà. Bákan náà tó bá sì jẹ́ pé ìpè ni mò ń máa ń dúró de, mo kọ́ mo máa, àrá mi ò ní rí, mo fi bẹ́ẹ̀ balẹ̀. Màá kọ́ máa ronú nípa ènì yen ṣáa tí ó ṣọ pé òun máa pè mí papa tó bá jẹ́ pé mò ń retí owó látọ̀dọ̀ ènì yen. Iyẹn ló sì máa ń fi jẹ́ pé mi ò kí ń fi bẹ́ẹ̀ jẹ́ kí èeyàn sọ fún mi pé àwọn fẹ́ ṣe ǹkan fún mi nítorí pé ìyẹn máa jẹ́ kọ́kọ́ mo máa lọ sókè, màá máa fọkàn sí ní gbogbo ìgbà.

O wù mí kí n lọ sí Èkó láti lọ lo ìsinmi mi. Ìbàdàn ni mo sábà máa ń lọ torí ibẹ̀ ló súnmọ́ mi jù lọ ní Ọ̀ṣun níbí báyìí. Àmọ́ ní ìsinyi o máa wù mi kí n lọ sí Èkó nítorí pé gbogbo ara, ara mẹ́ńbà ìdílé mi ibẹ̀ ni wọ́n wà. Áti àwọn, ẹ, ẹ̀gbọ́n ìyá, àbúrò ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, awọn mọ̀lẹ́bí mi, àwọn náà wà lÉkó. Bákan náà, ìdí tí mo tún fi fẹ́ lọ sí Èkó tí mo sì máa ń fẹ́ràn láti máa lọ sí Èkó ní ọ̀pọ̀ ìgbà ni pé oríṣiríṣi nǹkan ni ń lè fi fojú lóúnjẹ ní ọ̀hún tí ó sì yàtọ̀ páta páta sí ibi tí mo wà yìí tàbí ní Ìbàdàn. A lè lọ sí etíìkún, ka wẹ nu, ká wẹ nu odò. Bákan náà, a lè lọ sí àwọn ibi ilé ìtajà ńlá ńlá tàbí àwọn ilé iṣẹ́ ńlá ńlá ká kàn lọ bẹ̀ láti lọ gbafẹ́ àti láti fojú lóúnjẹ. Bákan náà, Èkó jẹ́ ibi tí a ti máa rí oríṣiríṣi àwọn ohun ọ̀ṣọ́, àwọn ohun àmú-àmúṣọ̀rọ̀ àti àwọn ilé àwọ̀ṣífìlà, àwọn ọkọ̀ bọ̀gìnì, ẹ, ọkọ̀ òfurufú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Paa pa, ẹ, kódà gan-an, ẹ, kẹ̀kẹ́ olóògèré, iyan ọ̀kadà, ẹ, iyan kẹ̀kẹ́, ẹ, kẹ̀kẹ́ báisíkù àti alùpùpù ọ̀kadà oríṣiríṣi ló máa ń wà lọ́hùn tí ó sì jẹ́ pé tí ìgbàlódé ni wọ́n. Wọn ò sí nílùú Ọ̀ṣun níbí báyìí, wọ́n ò sì fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ìlú Ìbàdàn. Àmọ́ nígbà tí ọ̀n bá dé Èkó, oríṣiríṣi àwọn nǹkan ẹlẹ́wọ̀n á ń bẹ. Àwọn nǹkan mìré mìré tí a sì máa wò tí o sì máa fi gbádùn ìgbésí ayé e ní Èkó tàbí gbádùn ìsinmi rẹ níbẹ̀ ni èèyàn máa ń lú níbẹ̀. Ọtí, oúnjẹ náà wà ńkọ́. Oríṣiríṣi oúnjẹ náà lè wà ń bẹ tó yàtọ̀ gidi gan síbi tí mo wà. Ibẹ̀ ni ẹ ti máa rí àwọn oúnjẹ tó jẹ́ pé àwọn aláṣẹ ibẹ̀ wọ́n dìdi lọ kọ́ ẹ̀kọ́ nípa ṣíṣe oúnjẹ ni. Kì í ṣe pé ebi ló pa wọ́n débi pé wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sí gba oúnjẹ títà. Ìyẹn máa jẹ oúnjẹ gidi àwọn ọ̀bẹ tó dùn wó ló pa. Ẹni tí ó bá fi bẹ́ẹ̀ lò ó lè máa le jẹ àwọn oúnjẹ yìí. Ohun tó ti máa ń ṣe mí tí mo fi máa ń gbé ìṣirò le kí n tó tẹ́kọ̀lé tí lọ sí Èkó. Àmọ́ ní báyìí ó ti, aáyàn Èkó ti ń mú mí, ó ti ń ṣe mí bí i kí n gba Èkó lọ láti lọ fún ìsinmi mi. Mo sì máa rò títí oṣù yìí tí oṣù yìí bá fi máa jálẹ̀ tàbí ìbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ ó ṣe ṣe kí n lọ sí Èkó láti lọ gbádùn ara mi fún ìgbà ìráǹpẹ́ kí n tó tún padà wá.

À, ìmọ̀tótó ilé mi ò kò ní àsìkò pàtó kan tí mo máa ń ṣe. Ó lè jẹ́ pé mo lè tún ṣe lónìí kó di ọ̀la kí n tí rí pé bí mo ṣe fi sílẹ̀ kọ́ ni mo bá tàbí bí mo ṣe rò pé ó ṣe máa sì máa dán, kọ́ ni ó wà, màá tún tun ṣe. Ìgbà mí sì rí i, ó máa ń ju ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta lọ. Pápa jú lọ tí ó bá jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ kúrò nínú ilé tàbí kó jẹ́ pé mo lọ ibi tó jìnà tí mi ò ṣe tètè padà wá ilé, jẹ́ bí mi ò lò ohun kan tó wà nínú ilé rara. Ti bá wà nínú ilé mi ò kí ń sábà tún da ǹkan rú nítorí pé màá mọ pé àìní mi mọ̀ túùn níbà ṣe. Bẹ́ẹ̀ náà sì ni tí mo bá jáde, kò sí ẹni mọ ẹni tó wà nínú yàrá nítorí náà gbogbo ohun tí bá ń ṣe ló máa ń wà níbẹ́. Ṣùgbọ́n àlejò gbígbà, àlejò gbígbà má ń jẹ́ kí ǹkan dàrú, kí ìmọ̀tótó inú ilé sì mẹ̀hẹ́ tàbí kó fi rẹ́ mi patapata. Nítorí pé àwọn èèyàn a máa ràn ẹ síbi rìn sọ́hun, èyí a máa gbafẹ́ kódà. Ìyẹn lè já àwọn ra ohun mímu sílẹ̀ tàbí kí a bọ́ ṣàdọ̀tí nítorí ìgbádùn arà ẹni. Àwọn ìgò ọtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa wà níbi tí kò yẹ. Tí ó bá sì jẹ́ pé eyan náà máa sùn, àwọn tí èèyàn gba lálejò yẹn tí ó bá sì jẹ́ pé wọ́n máa sùn náà, oníkọ́rẹ́ kò lè wọ lulẹ̀ síbi tó wu. Máapà jú lọ tí ó bá jẹ́ pé wọ́n ti mú ọtí. Ṣùgbọ́n èmi mi ò ní ọ̀rẹ́ nítorí náà mi ò kí ń sọ pé kẹ́ni kan wà kí mi tàbí kí wọ́n wá gẹ́gẹ́ bí i èrò ara. Òun ló ṣe ìmọ̀ràn yìí sì máa ń rọrùn fún mi láti kànjì ní ìdájí kan kí n sọ pé mo fẹ́ ṣe ìmọ̀tótó inú ilé. Màá bẹ̀rẹ̀ láti abọ́ fífọ̀, àà nínú ilé. Màá ṣẹ̀ wá, wá bí màá ṣe, tún ibùsùn mi ṣe. Ìyẹn ló máa ń ni ọ̀nà ìgbà tí mọ́ n fi máa ń tún ilé mi ṣe. Òhùn tó sì tún fi rọrùn fún mi ni pé mi ò bá, mi ò gbé pẹ̀lú èèyàn. Èmi àti ẹni kan kan o gbé Papọ̀. Ara ǹkan tó sì jẹ́ kí n sọ pé kí n, kí n, kí n fi ẹ̀sẹ̀ mi tẹ̀lé pé mi ò fẹ́ bá èèyàn gbé. Òun ní pé ó kàn wò mí kí n jí lọ́jọ́ kan kí n dẹ̀ bẹ́ẹ̀ sì máa mú iṣẹ́ ṣe inú ilé kí ó wá ṣe ìmọ̀tótó. Kò sì ní sípẹ̀ à mọ́ tún ṣe ẹni kan náà ló dàrú ìgbà náà. Nigbá ti mú títún ṣe tán. Ọ̀gbà àwọn àwàwé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò kí ń jẹ́ kí ilé mọ́ nítorí pé bá tò bá yá ẹ̀yin tó bá ń tún ṣe tẹ́lẹ̀ náà fi ilẹ̀. A ní kẹ́ ní kìjì náà a máa tún ṣe tí ó bá sì tún ṣe, onìkalókó a máa wò níran. Nítorí náà mi ní àsìkò pàtó kan tí mò ń ṣe ìmọ̀tótó ilé mi tí ó bá ṣe wá sórí mi ni tàbí tí bá ṣe rí pé ilẹ̀ ti dọ̀tí ju kí àlejò wá fẹ́ kí eyan kí eyan ṣẹ máa hun. Mo ti gbé, mo tàn kúrò nílẹ́lẹ̀, kò ní bojú mu. Nítorí náà tí bá ti rí pé gbogbo ǹkan òún fi bẹ́ẹ̀ dára nínú yàrá, mo máa tún ṣe. Ìgbà mí sì rí i tí ó lè jẹ́ pé àárọ̀ ọjọ́ ẹ̀yin mo ṣẹ̀ tún ṣe ṣùgbọ́n tí mo fẹ́ gbà lé ju ní ọwọ́ òrò lè, màá tún tún gbogbo ẹ ṣe kó lè máa rí nìkan nìkan kí ó sì lè wà nínú ìmọ̀ tónítóni gẹgẹ́ bi mo ṣe fẹ́. Èmi ò ní fi ìlẹ̀ síbẹ̀ kí àlejò wa bá ń bẹ́ẹ̀ nítorí pé wọn ò ní mọ̀ bí mo ṣe tún ṣe láàárọ̀ nítorí ìdọ̀tí díẹ̀ tí sì lè wà nílẹ́lẹ̀ kí wọn á rò pé èèyàn ya ọ̀bùn. Mi ò ní fẹ́ bẹ́ẹ̀.